Bí mo ma ṣ ṣe kọjú àsìkò ìparí iṣẹ́ ni wípé máa ti múra kalẹ̀, màá mọ emi mọ́ ṣọ́ àgo mi tó bá ti ku. A wá díẹ̀ sí ìparí, èmi a sì kó àwọn ẹrù mi, màá fi sínú àpò tí mo mọ gbé wá síbi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára ìpara ti ara. Ẹ mọ̀ pé ìpara ojú àti ará yàtọ̀. So mo máa ń lo ìpara dáadáa, àsìkò ooru, àá ìgbà náà ni mo máa ń, àskò òtútù, ìgbà náà mo máa ń lo ìpara dáadáa. Kára mi má lè máa funfun, kò lè mọ dán ní tà. Ló fa mo máa ń lo ìpara dáadáa.